Sọ fún wa bí oúnjẹ ṣe ń yí padà nígbà tí a bá ń tọ́jú ìlera. Mi o ko mo bi oúnjẹ se n ri nígbà ti aba tọ́jú re dáadáa. Àwọn tó lè mọ̀ pẹ̀lú àwọn tó ń ṣe àwọn òṣìṣẹ́ aláàbò tàbí òṣìṣẹ́ aláyewoàrà. Àwọn ló lè mọ̀ bí oúnjẹ ṣe máa ń yí padà torí èmi ò ṣiṣẹ́ níbi òṣìṣẹ́ à àláisàn mi ò lè mọ bí ó ṣe ń yí padà.

Báwo ni iṣẹ́ ilé ṣe pín nínú ìdílé yìí? Iṣẹ́ ilé àki n bá wọn pín iṣẹ́ ìdílé, àwọn obìnrin àti àwọn abukè ló máa ń ṣe iṣẹ́ ìdílé. So nígbà mìíràn, a máa ràn wọ́n láti ṣe àwọn iṣẹ́ ìdílé. Ǹjẹ́ nígbà gbogbo ìgbà àwọn ọmọ wa àwọn ló máa ń ṣe iṣẹ́ ilé, tí a sì sọ fún wọn nkan to yẹ kan ṣe, a sì ràn wọ́n lọ́wọ́ láti ṣe iṣẹ́ náà.

Àwọn ìtàn Ìjàpá àti yánrínbo ni a máa ń sọ fún àwọn ọmọ wa nígbà tí àwọn kékeré bí Ìjàpá ṣe jẹ́ ẹ, ẹ alak-- alárè kéreké. Òhun náà ni a máa n sọ fún àwọn ọmọ wa pé ki wọn má jọ Ìjàpá tó jẹ́ alárèké àfi n bí yí, a fi ń kọ́ wọn lógbón bí a ṣe ń ṣe láwùjọ kí wọ́n má jẹ alárìí tàbí ẹni tó ń parọ́ nǹkan tá a máa ń ṣe fún àwọn ọmọ wa ní eléyìí.

Sọ fún wa nípa àgbà-àgbàlá, àgbàlá ilé yín. Àgbàlá ilé wa fẹ̀ ó sì dára jọjọ. A máa ń gbin ǹkan sí àgbàlá ilé wa. A máa ń gbin ǹkan síbẹ̀ nítorí náà torí pé ó fẹ̀ dáda. Ilẹ̀ sì jẹ́ ilẹ̀ ọlọ́ràá. A máa ń gbin ǹkan sí àgbàlá ilé wa láti pé a máa máa gbin ẹ̀fọ́, a ń gbin ẹ̀fọ́.

Nípa àtúnṣe ọkọ àti alùpùpù. Ni kò mọ àtúnṣe ọkọ àti alùpùpù kankan nítorí pé mi kìí ṣe ẹni tí o ń tuwọn ṣe. Àwọn tí o ń tuwọn ṣe nìkan ni o lè mọ nípa bí a ṣe ń ṣe, bí a ṣe ń tuwọn ṣe, nítorí náà èmi kò mọ bí a ṣe ń tú ọkọ àti alùpùpù ṣe nítorí pé ibẹ̀ kì ṣe iṣẹmi láti mọ.

Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ̀, àwọn ohun èlò tó ṣe pàtàkì náà ni ìwé. Nítorí pé ìwé lè ní máa ń lo láti fi ṣe iṣẹ́. Ṣo, àwọn nkan tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ ni náà ni ìwé. Ìwé tí mo máa ń lò láti pé kí n fi ṣe àwọn iṣẹ́ mi àti àwọn ọmọ kékèèké eleyii tí wọ́n máa ń wà níbi ṣelé mi. Ntorí torí náà, àwọn nkan tó ṣe koko ní eléyìí.

Bí o bá le yí ohun kan padà ní agbègbè rẹ, kí ni o máa ń jẹ? Oríṣiríṣi nǹkan máa ń yí padà ní agbègbè mi, ekení ní bí a ṣe ń ṣe ọnà àtú lo orílẹ̀-èdè wa. Nítorí náà mo lè ṣe ìyàtọ̀ níbẹ̀ kíi sii dá wọn padà gẹ́gẹ́ tí wọn wà tẹ́lẹ̀.

Ohun èlò wo ni ò ń dojú kíló kíló dé? Ohun èlò tii mo n loju náà ní ìwé, nítorí pe ile iyawe kàwé ni mo ti n ṣiṣe. Nítorí náà, àwọn ohun èlò tí mo ń lò jù náà ni ìwé. Ìwé náà ni màá ń lòjù nínú ilé ìwé mi, nítorí pé ibè ni mo ti ń jẹ́ ǹnkan tí mo fi ń ṣiṣẹ́ ní eléyìí. Ilé ìwé ìyàwèékàwé nìkan ni mo mọ wà, àwọn ohun èlò tí mo sì máa ń lò ni àwọn eléyìí.

Yàrá wò, yàrá wò ni o fẹ́ràn jù lọ jù nílé, kílódé? Yàrá tí mo fẹ́ràn jù ni, ah, yàrá ibi tí mo máa ń sùn emí àti ìyàwó mi. Nítorí pé bẹ́ẹ̀ ni èmi àti ìyàwó mi nìkan máa ń sùn. Ibe latí máa ń sọ̀rọ̀, ibe latí máa ń jíròrò bí ohun kan tí a fi ṣe. Nítorí náà yàrá tí mo fẹ́ràn jù náà ni yàrá tí èmi àti ìyàwó mi máa ń sùn tán pẹ̀ni ibùsọ̀rọ̀.

Sọ fún wa nípa ẹ̀rọ ayélujára ní abúlé. Ẹ̀rọ ayélujára ní abúlé kò ì ṣe, kì í sábà lọ. Kínní ò kín sábà lọ ní abúlé dáradára nítorí pé kíni ti wọn máa ń lò tí wọ́n fi ń gbé ohùn wọn, kò sí púpọ̀ ní abúlé. Nìgbà mìíràn ta bá lọ sí abúlé, a kí rí wọn lò dáradára.

Sọ fún wa lọ́dọ̀, tá ni o ti kọ́ iṣẹ́ oúnjẹ? N kò ṣe bi. N kò kọ́ iṣẹ́ oúnjẹ kankan ní ọ̀dọ̀ ẹnì kankan, nítorí náà èmi sísan oúnjẹ tí mo ń ṣo torí ìyá mi nìkan torí pé ìyá mi ta oúnjẹ nígbà tí àwa ni kékeré. Ìbẹ náà ni mo ti kọ́ bí a ṣe ń se oúnjẹ. Ìbẹ nìkan mo ti kọ́ oúnjẹ sísè, mo si ti kọ́ bí a ṣe ń jẹ oúnjẹ.

Sọ fún wa nípa afárá ọnà tàbí ilé tí gbogbo ènìyàn mọ̀ níbí. Afárá ọnà tí a mọ̀ ni àwọn afárá tí ó dára, àfàrà tí ó ṣe é, tí ó dára tó wà ní ibi afárá ogun, afárá ẹ́kọ́lá, àwọn afárá tó wà ní agbègbè wa niyen, àwọn afárá báyìí ni a máa ń lò láti gbé ká ìgbà orí ń pọ̀.

Ṣàlàyé ìlú kékeré tí o mọ dáadáa. Ìlú kékeré tí mo mọ̀, ìlú agbègbè wa náà ni àwọn ìlú kéékèèké tó wà ní agbègbè wa nìkan náà ni mo mọ̀. Àwọn ìlú kékeré, nítorí náà nígbà mìíràn, mo lè máa mọ̀ orúkọ wọn nísinsìnyí, ṣùgbọ́n mo mọ ibi tí wọ́n wà. Àwọn kéékèèké báyìí náà ni nǹkan tí a mọ̀ àti nǹkan tí a mọ̀ náà dáradára. Àwọn náà la mo mọ̀.

Ó sọ fún wa òwe kan tí a jẹ́ dì kún ní ilé, ilé ìyẹ́. Àn, ẹ, ọmọ burúkú ò ṣe, ọmọ burúkú ò ṣe pa, ọmọ burúkú ò ṣe kolù. Ọmọ orogun, ẹ, òkun wó yaya, ọ̀sẹ̀ wó yaya, ọmọ burúkú torí bọ. Àwọn owé báyìí ló dára tí ènìyàn máa ń lo fún àwọn ọmọ kéékèèké láti sọ fún wọn bí ayẹ ṣe rí.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni o, mo máa kó àwọn ìròyìn, àwọn ìròyìn ibi iṣẹ́ tí mo ṣe mo máa ń kó, ni mo sì máa ń mú, mo sì máa ń mú tó àwọn ọ̀gá wa lọ. Àwọn nǹkan tí mo máa ń kọ ni àwọn eléyi, àwọn ìròyìn tí mo máa ń kọ fún àwọn ọ̀gá ilé iṣẹ́ wa ní àwọn eléyi bí mo ṣe ṣíṣe sí, irú iṣẹ́ tí mo ṣè lò ṣu.

So fún wa nípa tita ni ọjà? Títà ní ọjà náà ni pé èèyàn máa lọ sí ọjà, gbogbo nǹkan tó bá ń tà wà gbẹ́silẹ̀ fún àwọn èèyàn tó bá fẹ́ rà wọ̀, a sì máa polówó rẹ̀. Láti polówó ẹ̀, àwọn tó bá máa níyàn rẹ̀ tó bá ń kó ọjà, àwọn náà ló máa rí nǹkan tó ń tà tó sì wá sọ fún ẹ pé kí o gbe wá, kó ṣe báyìí, kó ṣe báyìí. Nítorí náà àwọn nǹkan tó máa ń tà ni àwọn yìí.

Báwo ni o ṣe ṣe máa ń tọrọ àforíjì? Mo maa n toro àforíjìn nígbà tí mo ba mo pe moti se nkan kan. Ìtọrọ àti tọrọ àforíjì kò le rárá. Kéèyàn lọ bẹ, kéèyàn tọrọ àforíjì kó má bínú. Gbogbò nǹkan tí èèyàn ti ṣe, ó dára kí èèyàn má ṣe ìtọrọ àforíjì. Lọ́wọ́ ìyàwó ni, lọ́wọ́ ọkọ ni, kí èèyàn máa ṣe àwọn àtàforíjì.

Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn bẹ́ẹ̀ni mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn àwọn tó bá ń wá iṣẹ́, tó bá fẹ́ ṣiṣẹ́ mìíràn, a máa n kọ lẹ́tà fún wọn pe ki wọ́n le lọ rí iṣẹ́ yẹn gbà, àbí àwọn ọmọ tó bá fẹ́ wọ ilé-ìwé, tó bá fẹ́ lọ ilé ìwé gíga, a máa kọ lẹ́tà lọ ibẹyen fún wọn, láì pé kí wọ́n lọ fi ṣojú ni ibi ti wón bá wá. Nítorí nà, a máa ń kọ lẹ́tà fún wọn ní ojoojúmọ́.

Bí iṣẹ́ bá pọ̀ kí ni o kọ́kọ́ ń ṣe? Bí iṣẹ́ bá pọ̀, àwọn tẹ́lẹ̀ tí bá lè kọ́kọ́ ṣe náà ni máa kọ́kọ́ ṣe nínú wọn. Nítorí náà eeyan oni sise ko fi para re. Ṣùgbọ́n láti ṣe àwọn iṣẹ́ tó ní láti ṣe, nítorí náà iṣẹ́ tó bá lè ṣe, òun náà ló máa ṣe. Òun níṣe láti fi pa ara rẹ̀. Ṣùgbọ́n ṣe iṣẹ́ kò mọ̀ pé ó ń ṣe iṣẹ́ nítorí pé owó tó ń gba nípá rẹ̀.

Sọ fún wa nípa ẹran tí a ń sun. Ẹran tí a ń sun oun náà là ń pè ní asun. Ẹran tí a ń sun náà ni ẹlẹ́yìí, a sì máa ń pè wọ́n ní asun a sì máa ń jẹ wọ́n. Torí náà ẹran tí a ń sun náà ni a ń pè ní asun. A sì máa ń jẹ wọ́n, a sì máa ń tá bàá n sun àwọn ẹran yen, a sì máa ń jẹ wọ́n ní òrekoorè àti ní ìgbà kúgbà tí eyan bá fẹ́ ṣe àwọn ẹran yìí la máa ń sun wọ́n, a sì máa ń jẹ wọ́n.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, ní ẹ̀ẹ̀kan ni mo ṣìnà rí nígbà tí mo ń lọ sí ibì kan ni mo ṣìnà rí. Ní ẹ̀ẹ̀kan ni mo ṣìnà, nígbà náà kì í ṣe wá ọ̀nà. Mo ṣìnà lẹ́ẹ̀kan rí níbi tí mo lọ nígbà tí mò ń jáde lọ sí ibì kan ni mo ṣìnà rí ní àkókò kan mo ṣìnà rí ṣùgbọ́n mo wá ọ̀nà nígbà tí mò ń dára mo wá ọ̀nà padà mo ṣìnà rí lẹ́ẹ̀kan.

Báwo ni o ṣe máa ń gbe darí àwọn òṣìṣẹ́? Mo darí àwọn òṣìṣẹ́ bí o ṣe kí darí wọn náà ni. Mo máa fún wọn ní nǹkan tó yẹ kó ṣe, lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣiṣẹ́ náà tán, màá sì máa darí wọn sí gbogbo àwọn ǹkan tó yẹ kó ṣe lásìkò lóore kóòrè àti ní ìgbà kúgbà. Mo máa darí wọn sí àwọn ǹkan tó yẹ kó ṣe wọ́n sì máa ń ṣe dáradára.

Ìrọ̀rí mélòó ni ó máa ń lò? Ìrọ̀rí ẹyọ kan ni emi máà ń lò. Irọ̀ri ẹyọ kan ni máa ń lò. Ohun náà mo máa ń lò. Ìyàwó mi máa ń lo ẹyọ kan. Mo máa ń lo ìrọ̀rí kan. Ìyàwó mi ń lo ẹyọ kan. So irọ̀ri ẹyọ kan nìkan ni emi máà ń lò nílé lọ́jọ́ kan. Mi kí n lo méjì àbí mẹ́ta. Ẹyọ kan nìkan mo máa ń lò. Ìrọ̀rí kan.

Ṣé o fẹ́ran lọ sí ilé-ìṣẹ̀mbáyé? Rárá o, mi kì n lọ sí ilé ìṣẹ̀mbáyé o. Mi kì í lọ sí ile ìṣẹ̀mbáyé rárá, ṣùgbọ́n mo máa rí tán bá ń sọ̀. Mo máa rí tán bá ń sọ̀ ní orí amóhùnmáwòrán àti orí àwọn orí aṣọromáà gbéèsí. Ibẹ́ẹ̀ nibmo ti n rí tán bá ń sọ àwọn ìwé tí wọ́n bá ń ṣẹ̀ lórí kọ̀mpútà nígbà tó bá yá.

Sọ fún wa nípa ohun tí ó mú inú ẹ dùn láìpẹ́ bí ohun kan ló máa ń mú inú ẹ dùn láìpẹ́. Òun kan ló rẹ́kọ̀rẹ́ òkìtì nípa bí ìgbà gbogbo ni ó máa ń mú inú mi dùn. Ò sì máa ń dùn lásìkò ní gbogbo ìgbà ni inú mi máa ń dùn nìkan. Nkan ta ba se, inú eeyan ma n dùn si. Torí náà inú mi máa dùn lásìkò nígbàkúùgbà tí àti loreekore, inú mi máa dùn sí i. Nígbà náà a ti loreekore, inú mi máa dùn. Gbogbo ìgbà ni inú mi ma n dùn.

Ṣé o ti bèèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Bẹ́ẹ̀ni, ẹ̀ẹ̀kọ̀ọ̀kan mo máa ń béèrè àwọn ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ láti mọ bí wọ́n ṣe máa ṣe nǹkan tí mo fẹ́ ṣe. So mo máa ń bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ wọ́n ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan. Mo máa rí pé mo nílò ìrànlọ́wọ́, mo máa ń béèrè ìrànlọ́wọ́ yìí láti ọ̀dọ̀ wọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Mo máa dẹ̀ nílò kí wọ́n ṣe fún mi, ìrànlọ́wọ́ tó ga.

Sọ fún wa nípa ẹ̀pà àti kúlíkúlí. Ẹ̀pà àti kúlíkúlí, nípa kíni mo fẹ́ sọ nípa ẹ̀? Mo fẹ́ sọ nípa ẹ̀pà àti kúlíkúlí, èmi ò mọ bí wọ́n ṣe n ṣe ẹ̀pà mi ò dẹ̀ mọ bí wọ́n ṣe n ṣe kúlíkúlí o. Èmi ò lè sọ nkankan nípa ẹ̀pà àti kúlíkúlí nísinsìnyí, minò lè sọọ́ rárá. N mọ ǹkan tó ń dùn nípa rẹ̀, mi ò kọ́ bí wọ́n ṣé n ṣe, mi ò le sọ nípa ẹ̀pà àti kúlíkúlí.

Má mú àwọn ohun mímu pírótínì, pírótínì àbí pírótínì. Píri-píri-pírótínì. Mi ò kí n mu àwọn ohun ògùn pírótínì o, torí wipé ó máa ń fi ara yún eyán. Tí èèyàn bá mu àwọn piritin, ó máa ń jẹ́ kí ara yún eyán. Nítorí náà, mi ò kí n mu rárárá. Mi ò kí n mu pírótínì. Kankan, rárárá mi ò kí n mu.